Oúnjẹ ní òpópónà túmọ̀ sí oúnjẹ tí a máa ń tà níta gbangba lórí òpópónà tàbí lẹ́gbẹ́ ọ̀nà tí ènìyàn lè rà kí ó sì jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Àpẹẹrẹ oúnjẹ òpópónà bọ̀lì, àkàrà, súyà, bọ̀lì ẹja tàbí ẹran, roasted corn, àgbàdo sísun, bọ̀lì plantain sísun, shawarma, meat pie. Idi tí oúnjẹ òpópónà fi gbajúgbajà. Ó rọrùn láti rí, ó dín owó ju oúnjẹ ilé oúnjẹ lọ, ó yàrá ṣe tán, ó sábà máa ń dùn gan-an. Ikilọ̀ pàtàkì: rí i dájú pé ibi tí wọ́n ti ń tà á mọ̀. Má jẹ oúnjẹ tí ó ti dúró pẹ́. Wẹ ọwọ́ dáadáa kí o tó jẹ. Ànfààní àti aìlèlanafaani. Ànfààní rọrùn, owó kéré, aìlanfaani lè fa àìlera bí ko bá mọ̀.

Ẹ jẹ́ kí n ṣàlàyé àfojúsùn ọjà títa marketing ṣe subjective dáadáa. Àfojúsùn ọjà títa túmọ̀ sí ẹ̀rọ àti ètò tí onítàjà tàbí ilé iṣẹ́ gbé kalẹ̀ láti ta nǹkan dáadáa kí wọ́n lè rí èrè, fa oníbàárà àti mú ọjà dàgbà. Àwọn àfojúsùn pàtàkì nínú ọjà títa láti ta ọjà pọ̀ sí i, láti rí èrè, láti fa oníbàárà tuntun, láti pa oníbàárà mọ́ customer loyalty, láti jẹ́ kí ọjà tàbí ilé iṣẹ́ gbajúgbajà. Bí a ṣe lè de àfojúsùn yìí, ṣíṣe ìpolówó advertisement, yíyan owó tó yẹ fún ọjà, rí i dájú pé di dára ọjà dára, ìbáṣepọ̀ dáadáa pẹ̀lú oníbàárà, títa ní ibi tí ènìyàn rọrùn láti rí place. Ìdí tí àfojúsùn ọjà títa fi ṣe pàtàkì, ó ń tọ́ ilé iṣẹ́ sí ọ̀nà tó yẹ, ó ń ran, ó ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe ìpinnu dáadáa, ó mú ìdàgbàsókè àti àṣeyọrí wá.

Lílo ọwọ́ ọ̀tún tàbí òsì túmọ̀ sí ọwọ́ tí ènìyàn fi ń ṣiṣẹ́ jùlọ bíi ìkọ̀wé, jíjẹ, mímu ǹǹkan tàbí ṣè iṣẹ́. Irú ènìyàn gẹ́gẹ́ bí ọwọ́ tí wọ́n fi ń lo. Ọwọ́ ọ̀tún right handed: Púpọ̀ ọ̀pọ̀ ènìyàn ni wọ́n fi ọwọ́ ọ̀tún ń ṣiṣẹ́ jùlọ. Ọwọ́ òsì left handed: Diẹ nínú ènìyàn ni wọ́n fi ọwọ́ òsì ṣiṣẹ́ jùlọ. Méjèèjì. Díẹ̀ ni wọ́n lè lo ọwọ́ méjèèjì dáadáa. Ìdí tí ó fi yàtọ̀, ó jẹ́ nítorí ọpọlọ àti bí Ọlọ́run ṣe dá ènìyàn kì í ṣe àìlera, gbogbo wọn dára. Ohun pàtàkì láti mọ̀, kò da láti fi ipa mú ènìyàn yí ọwọ́ tí wọ́n fi ń lo padà. Kíkọ́ ọmọ láti lo ọwọ́ tí ara wọn yàn máa ń rọrùn jù. Ṣe ìwọ ń lo ọwọ́, ọwọ́, ọwọ́ jùlọ ọ̀tún tàbí tòsí?

Ọkọ̀ ojú irin jẹ́ ọkọ̀ ìrìn àjò tí ń rìn lórí irin rail track tí a sì máa ń lò láti gbé ènìyàn àti ẹrù láti ibi kan lọ sí ibòmíràn. Àwọn apákan ọkọ̀ ojú irin; ẹ́ńjìnì locomotive, apá kan tó fa ọkọ̀ carriage/coaches, ibi tí arin ìrìn àjò ń jókòó rail track, irin tí ọkọ̀ ń rìn lórí, station, ibi tí ọkọ̀ tí máa ń dúró gba arìnrìn àjò. Ànfàní ọkọ̀ ojú irin. Ó lágbára láti gbé ènìyàn púpọ̀. Ó ń dín owó ju ọkọ̀ òfurufú lọ. Ó dín ìjàmbá kù. Ó dára fún ìrìn àjò jìnnà. Àpẹẹrẹ lílò rẹ̀ ìrìn àjò láti ìlú kan sí òmíràn, gbigbe ẹrú, ọjà àti ẹpo, ìrìn àjò ojoojúmọ́ commuter train. Alailanfààní, kò rọrùn láti dé gbogbo ibi, ó ń gba akókó nígbà míì.

Wákàtí iṣẹ́ lójoójúmọ́ túmọ̀ sí iye àkókò tí ènìyàn fi ń ṣiṣẹ́ ní ọjọ́ kan. Ó yàtọ̀ sí orílè èdè, irú iṣẹ́ àti ilé iṣẹ́. Wákàtí iṣẹ́ ti òwúrọ̀, wákàtí eight lójoójumọ́, èyí ni ó wọ́pọ̀ jù lọ. Àpẹrẹ nine to five PM, nine AM to five PM. Wákàtí six to seven fún isẹ́ díẹ̀ tàbí apá kan àkọ́kọ́. Wákàtí ten to twelve fún iṣẹ́ kan abí i títa, ilé oúnjẹ tàbí iṣẹ́ aládàáni. Ó ṣe iṣẹ́, ọ̀pọ̀ ènìyàn máa ń ṣiṣẹ́ ọjọ́ márùn-ún, five days lọ́sẹ̀. Ìyẹn túmọ̀ sí wákàtí forty lọ́sẹ̀ kan. Ìdí tí àkókò iṣẹ́ fi ṣe pàtàkì, ó ń rán ènìyàn lọ́wọ́ láti ní owó ìgbé ayé, ó ń jẹ́ kí àkókò ìsinmi àti ìdílé wà ní ìwọ̀ntúnwọ̀nsì, ó dènà ẹdọfu àti àìlera nítorí iṣẹ́ ju. Ohun tí wọlé ó yàtọ̀, iṣẹ́ aládàáni self employ lé yàtọ̀, àkókò iṣẹ́ alẹ́ night shift tún wà.

Ìdáhùn sí ìbéèrè rẹ yìí, ẹ jẹ́ kí n ṣàlàyé ọkọ̀ ojú omi dáadáa. Ọkọ̀ ojú omi jẹ́ ọkọ̀ ìràn ìrìnàjò tí ń rìn lórí omi bíi òkun, odò tàbí adágún. A máa ń lò ó láti gbé ènìyàn àti ẹrù láti ibi kan lọ sí ibòmíràn. Irú ọkọ̀ ojú omi, boat kékere fún ìrìnàjò kúkúrú, ship ò ń ńlá fún ìrìnàjò jìnà, ferry gbé ènìyàn àti mọ́tò kọjá omi, canoe a máa ń lò pẹ̀lú agbada òwó. Àǹfààní ọkọ̀ ojú omi, ó lè gbé ẹrù púpọ̀ gan, ó ń dín owó ojú ọkọ̀ òfurufú lọ, ó fẹ́ pàtàkì fún owó òkun international trade. Àlàńfààní, ó ń gba àkókò kope, ó lè ní ewu bí omi bá ru, abẹ̀rẹ̀ lílò rẹ̀, gbígbé epo, oúnjẹ, mọ́tò àti ẹrù ńlá, ìrìnàjò láàárín orílẹ̀-èdè sí orílẹ̀-èdè.

Wíwọ ìràwọ̀ túmọ̀ sí rí àti ṣàkíyèsí àwọn ìràwọ̀ àti ohun ọ̀run mìíràn bíi òṣùpá àti àwọn pilaneti, pàápàá julo ní òòru. Bí a ṣe máa ń wo ìràwọ̀ ní òòru tí ojú ọ̀run bá mọ́ tí àwọn ṣá máa kọ́ bá pọ̀ ní ibi tí ìmọ́lẹ̀ ìná ìlú kò pọ̀, a lè lo ojú lásán, binoculars tàbí telescope. Ohun tí a lè rí ìràwọ̀ pọ̀ òṣùpá, àwọn pilaneti bíi Venus àti Jupiter, àwòrán ìràwọ̀. Ìdí tí wíwọ ìràwọ̀ fi ṣe wúlò, ó ń mú inú balẹ̀, ó ń fún wa ní ìmọ̀ sáyẹ́ǹsì, ó ń jẹ́ kí a mọ̀ bí ayé àti ọ̀run ṣe rí. Àpẹẹrẹ wíwọ ìràwọ̀ pẹ̀lú ọ̀rẹ́ ní alẹ́, ìkẹ́kọ̀ọ́ astronomy fún akẹ́kọ̀ọ́. Ṣé ìwọ fẹ́ran wíwọ ìràwọ̀ tàbí o fẹ́ mọ ìràwọ̀ kan pàtó?

Etí lúlù túmọ̀ sí gbígbọ́ ohun bí i lúlù, irọ́, kíki tàbí ìpẹ̀yà nínú etí nígbà tí kò sí ohun kankan níta. Ní Gẹ̀ẹ́sì, a máa ń pè é ní Tinnitus. Àwọn ìdí tí etí fi ń lé lúlù, ohun tó ga ju ẹ̀rọ, ẹ̀rọ, ìdọ̀tí wax pọ̀ nínú etí, àìsùn dáadáa tàbí ìrora ọpọlọ, ìṣòro té́té ẹ̀jẹ̀ àrùn àti tàbí ìfarapa aniyan stress Ohun tí ènìyàn lè ṣe sinmi dáadáa, sún tó, yàgọ́ fún ohun tó ga jù, má ṣe fi nǹkan kan wo etí jinlẹ̀, mu omi tó, bí wax bá pọ̀, jẹ́ kí dókítà yọ ọ́. Nígbà wo ni a gbọdọ̀ rí dókítà? Bí etí bá ń lúlù pẹ́ gan-an, bí ìrora èyí tó tàbí gbígbọ́ dínkù bá wà, bí omi tàbí ẹ̀jẹ̀ bá ń jáde nínú etí. Ṣé etí rẹ ń lúlù lọ́wọ́ lọ́wọ́ yìí tàbí ọkàn fẹ́ kó ẹ̀kọ́ rẹ ni?

Àlọ́ àpanilẹ́rìn tùmọ̀ sí ìtàn tí a máa ń sọ láti rẹ́rìn-ín. Kí ènìyàn bá rẹ́rìn-ín tàbí kó dá wọn lójú pé kò rẹ́rìn-ín, ó sábà ní ìtàn àrà, ìmúra dára dára, ọpọlọ tàbí ìtàn aláyọ̀. Àwọn àbùdá àlọ́ àpanilẹ́rìn wa, ìtàn ayọ̀ ó ní oun tó rẹ́rìn-ín ju ìtàn àpẹẹrẹ, ó sábà ń kọ ìtẹ̀lẹ̀ ìwà rere sílẹ̀. Téri ìtàn tó ní àfihàn ìbànújẹ́ àti ìbáṣepọ̀ kí ènìyàn máa kọ ẹ̀kọ́ láti inú rẹ̀. Fọ, ẹ̀dà àti ìlérìn, ó sábà ní ohun tó láyọ̀ tàbí ẹlẹ́rìn-ín. Ìdí tí a lọ àpá lẹ́rìn fi ṣe pàtàkì, ó jẹ́ kí ènìyàn rẹ́rìn-ín àti ọ̀kan balẹ̀. Ó ń kọ́ ìwà rere àti ìtàn ìmúlò, ó ń fún ọpọlọ ní ìdánilẹ́kọ̀ọ́, ó tún lè jẹ́ àṣà àti ìlọ ìbánisọ̀rọ̀ nínú ìdílé àti àwùjọ. Àpẹẹrẹ lílò, òbí ń sọ ìtàn fún ọmọ ní alẹ́ kí wọ́n lè sùn. Akẹ́kọ̀ọ́ máa ń sọ ìtàn àpanilẹ́rìn fún kíláàsì tàbí ọ̀rẹ́. Àwọn onígbàgbọ́ ń lò ó láti kọ ẹ̀kọ́ àti mọ ọ̀nà ìgbésí ayé.

Àlàáfíà jẹ́ ọ̀rọ̀ tí ó túmọ̀ sí ìbágbépọ̀ ìlera ara àti ọkàn, ìdákẹ́jẹ́ àti ìṣètò tó dáa ní ààyè ẹni. Ni ìtàn Yorùbá àti ní ìmọ̀ ọ̀rọ̀ àtàwọn iṣẹ́ àṣà, àlàáfíà ki iṣẹ́ kíkún fún ìlera ara ẹnìkan ṣùgbọ́n ó tún ní ìbáṣepọ̀ pẹ̀lú ìlera ọkàn àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn àti ààyè àyíká rẹ̀. Irú àlàáfíà mọ̀: àlàáfíà ara: ìlera ara tí kò ní ààrùn tàbí ìfarapa. Bí ara ṣe wà lára ẹni ní ipò tó dáa, kò sì sí ìfarapa tàbí ìṣọ̀rọ̀ ìlera tó ń fa ìbànújẹ́. 2. Àlàáfíà ọkàn: ìdákẹ́jẹ́ ọkàn, ìbànújẹ́ kéré tàbí kò sí, ìbànújẹ́ rara àti ìmọ̀lára ayọ̀ àti ìtẹ̀lọ́ lọ́rùn pẹ̀lú àgbé ayé. 3. Àlàáfíà àwùjọ: ìbágbépọ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn tí kò ní ìjà, ìbànújẹ́ tàbí ìṣekúpàá torú àwọn ibò ṣe fọ̀ àlàáfíà ẹ̀mí.

Ó dáa, jẹ́ kí n ṣàlàyé ìtumọ̀ àti ìrísí adéhùn dáadáa. Adéhùn jẹ́ ìbáṣepọ̀ tàbí ìpinnu tó wà láàárín àwọn ènìyàn, ẹgbẹ́ tàbí àwọn ilé-iṣẹ́ nípa ìpinnu láti ṣe ohun kan tàbí láti má ṣe ohun kan. Ni ọ̀rọ̀ mìíràn, ó jẹ́ ìlànà ìbáṣepọ̀ tó dára lórí ìfarapa àti ìbáyọ ìbáyọpọ̀ níbi tí gbogbo àwọn tí ó wà nínú adéhùn ti gba àwọn òfin tàbí àkọsílẹ̀ kan. Irú adéhùn: Adéhùn ẹnu oral agreement Ìpinnu tí à ń ṣe ní ọ̀rọ̀ kò sí kọ̀wé. Ó wúlò ṣùgbọ́n ó lè ṣòro láti fi hàn nígbà tí ìjà wáyé. 2. Adéhùn kọ̀wé risin agreement Ìpinnu tí a kọsílẹ̀ ní ìwé. Ó ṣàfihàn kedere ohun tí àwọn ẹgbẹ́ gbà ó sì ní agbára tó lágbára ju adéhùn ẹnu lọ ní ọ̀rọ̀ òfin. 3. Adéhùn tó ní òfin legal legally binding agreeent Adéhùn tí ó ní agbára òfin. Tó bá jẹ́ pé ẹgbẹ́ kan kò lá kọọ̀ láti ta tẹ̀síwájú nípa ìpinnu náà, olóòmiíràn lè lọ sí ilé ẹjọ́. Àwọn àkókò pàtàkì nínú adéhùn: Ìbáṣepọ̀ àwọn ẹgbẹ́: Gbogbo ẹgbẹ́ gbọdọ̀ gba adéhùn náà. Ìlànà kedere: Kí ohun tí à ń ṣe tàbí ohun tí a máa ṣe jẹ́ kedere. Ìtẹ́lọ́rùn àwọn ẹgbẹ́: Gbogbo ẹgbẹ́ gbọdọ̀ fi kí ìpinnu náà sílẹ̀. Ìfaramọ́ ìpinnu: ìmọ̀lára pé gbogbo ẹgbẹ́ yóò tẹ̀síwájú ní ìpinnu náà. Ní sókí, adéhùn jẹ́ ìlànà ìbáṣepọ̀ tàbí ìpinnu tó mú kí àwọn ẹgbẹ́ kan ṣiṣẹ́ pọ̀ tí gbogbo ènìyàn tí ó wà nínú rẹ̀ si gba àwọn òfin tàbí ìpinnu ko kòdérè. Tí o bá fẹ́, mo lè ṣe àtẹ̀jáde a àpẹrẹ adéhùn gidi tó lè ké kékeré fún ọ bí adéhùn ṣe ń ṣiṣẹ́.

Ẹ̀rọ ayára bí àṣá Artificial Intelligence jẹ́ ìmọ̀ ẹ̀rọ tàbí ìmọ̀ ìjìnlẹ̀ kọ̀m̀pútà tí a fi ń ṣe àfihàn ìmọ̀ ènìyàn nínú kọ̀m̀pútà. Ó lè rọ́kọ data jọ, ṣe ìtumọ̀ tàbí ṣe àṣàyàn atọ́ka wá gẹ́gẹ́ bí ènìyàn ṣe máa ń ṣe. Lílọ ẹ̀rọ ayára bí àṣá, ẹ̀rọ ayára bí àṣá ní lílò pátápátá ní ọ̀pọ̀ àwọn ọ̀nà. Ó sì ń múra wá lọ́wọ́ láti ṣe iṣẹ́ ní ìyára àti pẹ̀lú ìdáhùn tó péye. Àwọn àpẹẹrẹ pàtàkì ni wọ́n ní òfin sì àti iṣẹ́, ṣíṣe ìṣètò ìjọ́pọ̀ data àti ìtumọ̀ ìròyìn, ṣíṣe ìròyìn, àkọnu àti àṣàyàn atọ́ka wá fún ìpinnu tó dáa, fi fún ìmọ̀ nípa àkójọpọ̀ àwọn data ńlá Big Data Analysis. Ní ìlera, ìtọ́jú àìlera pẹ̀lú ìtumọ̀ àyẹ̀wò àwọn ìlera MRI, CT scan, ìmọ̀ ìtànṣílẹ̀ ìwòsàn àti àfihàn àrùn. Ní ìkọ́ni àti ẹ̀kọ́, ìdásẹ ẹ̀kọ́ tó dáa lórí ìfẹ́ àti ìlera akẹ́kọ̀ọ́, ìrànwọ́ fún ìtàkálẹ̀ ìmọ̀, ìtàkálẹ̀ ìmọ̀ ní èdè àtàwọn ìmọ̀ mìíràn. Ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti ìṣe oníṣòwò, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àkọnu chatbot tó lè dáhùn ibéèrè láìsí ẹni, ṣíṣe àfihàn àwọn ohun tí oníbàárà fẹ́ àti àfiyèsí ìṣàkóso oníṣòwò. Ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti ìmọ̀ ẹ̀rọ, ìṣàkóso ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó ń lo láìsí àwọn self-driving car, ìmúlò robot àti ohun èlò tí ń ṣiṣẹ́ lórí àwọn iṣẹ́ tí ó nira fún ènìyàn. Ni sooki, ẹ̀rọ ayára bí àṣá jẹ́ ọ̀nà láti jẹ́ kí nǹkan o rọrùn fún wa láti ṣe ìpinnu tó dáa, kọ data jọ àti kó iṣẹ́ ṣe ní ìyára àti pẹ̀lú àìlo àṣìṣe púpọ̀.

Ó dáa, jẹ́ kí n ṣàlàyé ìdí tó fi ṣe pàtàkì kí ènìyàn má ṣe iṣẹ́ ju àkókò tí ó yẹ lọ. Ní ìṣètò ìlera àti ìgbésí ayé, iṣẹ́ pọ̀ ju àkókò lọ lè ní ìfarapa àtàwọn ìṣòro fún ara àti ọkàn. Ìdí pàtàkì tí a fi yẹ kí ènìyàn má ṣiṣẹ́ ju àkókò lọ wà: ìlera ara. Ṣiṣẹ́ púpọ̀ ju lè fa ìfarapa bí ìsọ-ìṣọ́na lórí ọ̀pá ẹ̀yìn, ìṣàn tó ní iyọ̀ àti ìfarapa àwọn apá ara. Ó tún lè fa ìṣòro àìlera gẹ́gẹ́ bí àtọ̀gbẹ, àjẹsára kékeré àti àìlera kàn. Júù ìlera ọkàn àti ìmọ̀lára. Ṣiṣẹ́ ju àkókò lọ máa ń fa ìbànújẹ́, ìmọ̀lára, ìkórira iṣẹ́ àti ìṣòro ìdákẹ́jẹ́. Ó lè yọrí sí ìbànújẹ́ tó lágbára àti ìrírí burnout níbi tí ènìyàn ti máa ń ní ìkóra tó pọ̀ sí. Tori, ìbáṣepọ̀ pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́. Bí ènìyàn bá ṣiṣẹ́ tó pọ̀ jù kò ní ní àsìkò tó péye fún ẹbí àti ọ̀rẹ́. Ìbáṣepọ̀ tí kò dáa lè fa ìbànújẹ́ àti ìyapa nínú ìdílé àti àwùjọ. Fọ, ìmúlò ọgbọ́n àti ìdánilójú iṣẹ́. Ó lè fa ìṣòro, ìrònú àti ìmúlò ọgbọ́n nítorí ọpọlọ yóò rẹ̀ ẹ́. Nígbà tí ọpọlọ bá rẹ̀ ẹ́, iṣẹ́ yóò kéré, àtọ̀kànwá àti ìpinnu tó dáa yóò dínkù. 5, ìbáṣepọ̀ pẹ̀lú ìgbésí ayé. Ṣiṣẹ́ tó pọ̀ jù lè yọrí sí ìdákẹ́jẹ́ àìlera ní ayé, bíi pé kò sí àkókò fún ìdánilẹ́kọ̀ọ́, ìdárayá àti ìsinmi. Ìsinmi jẹ́ kókó láti tún ara àti ọpọlọ ṣe kí iṣẹ́ tó péye lè tẹ̀síwájú. Ìmúlò tó dáa, ṣètò àkókò iṣẹ́ àti ìsinmi, ṣe iṣẹ́ ní ìwòye, má ṣe jẹ́ kí iṣẹ́ gbá gbogbo ìgbà rẹ. Lọ ìsinmi láti tún ara àti ọpọlọ ṣe. Kalẹ̀, ṣiṣẹ́ ní ìtẹ́lọ́rùn àti pẹ̀lú àìlera kékeré.

Ní Yorùbá, ọ̀rọ̀ ibi lè túmọ̀ sí agbègbè, ààyè, ibi tí ǹkan wà, tàbí ibi tó dára tàbí tó burú gẹ́gẹ́ bí àfihàn ọ̀rọ̀ náà nínú àgbékalẹ̀. Ìtúmọ̀ ṣe èrè sí ibi wa. Ibi gẹ́gẹ́ bí ayé tàbí agbègbè. Ibi lè túmọ̀ sí agbègbè kan tàbí ayé kan tí ènìyàn lè wà bíi "Mo wà ní ibi ǹkan ṣe ilé ẹ̀kọ́" tàbí "Ibi ìjáná bá ṣẹlẹ̀ ní gbogbo yan." Ní ọ̀rọ̀ yìí, ibi jẹ́ àfihàn ààyè tàbí ilẹ̀. Ibi gẹ́gẹ́ bí iṣẹ́ tàbí ìfarapa. Ibi lè túmọ̀ sí iṣẹ́ tàbí iṣẹ́ búburú bí ó ṣe ibi sí ọ̀rẹ́ rẹ̀ tàbí èyí jẹ́ ibi fún gbogbo wa. Ní ọ̀rọ̀ yìí, ibi jẹ́ ìtànjú tàbí iṣẹ́ burú tó lè ní ipa kan lórí ènìyàn tàbí ìbáṣepọ̀. Ibi gẹ́gẹ́ bí ìlànà àṣà àti ìmọ̀lù. Ibi lè túmọ̀ sí ipò tàbí ààyè atọ́ka wà. Ọmọ náà wà ní ibi tó yẹ kí ó wà. Níbì, à tú mọ̀ sí ayé tí ó yẹ fún iṣẹ́ tàbí ìlànà kúkú pàtàkì. Ibi lè jẹ́ ààyè tó wà fún ohun kan tàbí iṣẹ́ búburú. Ìtúmọ̀ rẹ̀ máa ń yàtọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó yí i ká. Ni ọ̀pọ̀ ìgbà, mímọ ibi kò dájú pé ohun tó wà tàbí iṣẹ́ tó ń yẹ ṣe ní agbègbè tó tọ́ jẹ́ kókó fún ààbò àti ìṣètò. Nisóòkì, ibi jẹ́ ọ̀rọ̀ tó lè túmọ̀ sí ààyè, ipò tàbí iṣẹ́ búburú tí ó sì ṣe pàtàkì láti mọ ìtúmọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe wà nínú ìgbé ayé.

Ètò ímélì jẹ́ ọ̀nà ìbánisọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára ìntánẹ́ẹ̀tì tí a fi ń ránṣẹ́ àti gba ìfiránsẹ́ nípasẹ̀ kọ̀m̀pútà tàbí fóònù. Ó rọ́pọ̀ lẹ́tà ìwé lọ́pọ̀ ọgbà nítorí pé ó yára, ó rọrùn ó sì di òwú kù. Báwo ni ètò ímélì ṣe ń ṣiṣẹ́? Àdírẹ́sì ímélì: ẹni kọ̀ọ̀kan ní àdírẹ́sì ti e apẹẹrẹ orúkọ@example.com. Two: kí kó ìfiránsẹ́. Ó kọ ìròyìn rẹ̀, ó lè fi àwòrán tàbí fáìlì kún. Three: ìránṣẹ́. Nípasẹ̀ Íntánẹ́ẹ̀tì, ímélì yóò lọ sí ẹni tí ó ránṣẹ́ sí. Four: bí gba ímélì. Ẹni tí a ránṣẹ́ sí máa ka, máa ka á nígbà tí ó bá sí áàpù tàbí wẹ́ẹ̀bù ímélì rẹ̀. Lílo ètò ímélì. One: ní ọ́fíìsì àti ilé iṣẹ́. Fi fi ránṣẹ́ ìròyìn iṣẹ́, ìpinnu àti ìkilọ̀. Ìbánisọ̀rọ̀ láàárín òṣìṣẹ́ àti olórí iṣẹ́. Two: ní ẹ̀kọ́. Akẹ́kọ̀ọ́ àti olùkọ́ lè lo ímélì láti fi ṣe iṣẹ́, ìránṣẹ́, gba ìtọ́nisọ́nà tàbí bẹ̀rẹ̀ ìbéèrè. Three: ní ìgbésẹ̀ ayé ojoojúmọ́. Fohùn kún sílẹ̀ sí wẹ́ẹ̀bù, forukọ sílẹ̀ sí wẹ́ẹ̀bù, gba ìkilọ̀ tàbí ìránṣẹ́ sí ọ̀rẹ́ àti ẹbí. Àwọn ànfàní ètò ímélì. Ó yára gan an, ó dín owó kù ju lẹ́tà ìwé lọ. Ó rọrùn láti pa ìfiránsẹ́ mọ́ fún ìgbà pípẹ́. O le fi Ó lè fi, ó lè fi fáìlì, àwòrán àti ìwé mìíràn ránṣẹ́. Àpẹẹrẹ ètò ímélì: Gmail, Yahoo Mail, Outlook. Ni soki, ètò ímélì jẹ́ ọ̀nà ìbáranisoro àgbéléwọ́ ni tí ó yára tọ̀rọ rùn tí a sì fi ń ṣiṣẹ́ lọ́pọ̀ ní ilé iṣẹ́, ilé ẹ̀kọ́ àti ayé ojoojúmọ́. Tí ọ bá fẹ́ mọ̀ lè, fẹ́ mọ̀, mo lè tún ṣàlàyé bí a ṣe lè da ímélì sílẹ̀ tàbí bí a ṣe lè kọ ímélì dáadáa.

Àgbàlá òjò jẹ́ ààyè tàbí ilé kékeré tó wà nítòsí ilé tí a ti ń kó omi ọjọ́ jọ nígbà tí òjò bá rọ̀. Ní ìgbà àtijọ́, a máa ń darí omi òjò láti orí òrùlé wá sínú àgbàlá yìí tàbí sínú ìkòkò àgbàra àgbà omi tó wà níbẹ̀. Kí ni a fi ń lo àgbàlá òjò? Fún kíko omi jó fún lílò ọjọ́ iwájú bí fún àsọ, fọ ilẹ̀ tàbí omi ilé. Láti dína ìsan àìsàn omi kí omi má bá à jẹ́ ilé tàbí agbègbè. Fún ìmọ́tótó àti ìṣètò àyíká nígbà tí omi bá ń sàn. Kókó pàtàkì, àgbàlá òjò jíṣe ilé ó jẹ́ ààyè ìta. Ó ṣe pàtàkì kí o mọ̀ kí omi má bá dà sí ibìkan tí yóò fà àrùn. Nisoki, àgbàlá òjò jẹ́ ààyè tí a pèsè láti gba omi òjò kí a lè lòó dáadáa àti kí àyíká wa ní ààbò.

Ó dáa jẹ́ kí n ṣàlàyé ìdí tí kò fi yẹ kí a kọ tàbí fi gbogbo nǹkan sí orí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Ìdí tí kò fi yẹ kí a kọ nǹkan kan sí orí Íńtánẹ́ẹ̀tì ààbò ara ẹni, kíkọ nǹkan ara ẹni, nọ́mbà fóònù, adírẹ́sì ilé tàbí àlàyé ilé. Ìfowópamọ́ sí Íńtánẹ́ẹ̀tì lè fa olè àti ẹ̀tàn. 2. Ìpa Ìpamọ́ privacy. Nígbà tí a bá fi nǹkan sí Íńtánẹ́ẹ̀tì ó sòrò láti pa arẹ pa pátápátá. Ohun tí o kò ló ni lè tún farahàn lọ́la. Kò sí ní ipa búburú lórí rẹ̀. 3. Orúkọ rere, reputation. Àwọn ọ̀rọ̀ àwòrán tàbí fídíò kan lè ba orúkọ ẹni jẹ́, pàápàá jùlọ nípa iṣẹ́ tàbí ẹ̀kọ́. 4. Ìtànkálẹ̀ ìròyìn ìtànkálẹ̀ ìròyìn èké. Kíkọ tàbí pínpín ǹkan tí kò dájú lè tàn lè tàn ìròyìn èké káàkiri, ó sì lè fa ìjà àti ìbànújẹ́. 5. Ìbànújẹ́ àti ìṣòro àwùjọ. Diẹ nǹkan tí a bá kọ sí Íńtánẹ́ẹ̀tì lè fa ìkóríira, ìjìyàn tàbí ìkànsì cyberbully Ohun tí ó dáa kí a ṣe, ronú dáadáa kí o tó kọ ǹkan sí Íńtánẹ́ẹ̀tì. Bẹ̀rẹ̀ lọ́kàn rẹ pé, ṣe mo lè fi kí gbogbo ayé rí èyí? Lo ètò ìpamọ́ privacy setting lórí áàpù àti wẹ́ẹ̀pù. Ní sókí, kò yẹ kí a kọ gbogbo nǹkan sí orí Íńtánẹ́ẹ̀tì nítorí ààbò ìpamọ́ àti orúkọ rere ẹni. Ohun tí a kò ṣe bẹ́ẹ̀ lè ní ipa tó pé jùlọ. Torí tí o bá fẹ́ mọ̀ lé fún ọ ní àpẹẹrẹ nǹkan tí o le o yẹ ó yẹ àti tí kò yẹ kí a kọ sí Íńtánẹ́ẹ̀tì.

Ó da jẹ́ kí n se àlàyé ìtumọ̀ àti ìdí tí dídára ojú fi ṣe pàtàkì. Dídára ojú túmọ̀ sí bí ojú ènìyàn ṣe máa ń ṣe da tí kò sì ní àìlera tàbí àbùkù. Ó kàn sí ìlera ojú, ìran dáadáa àti bí ojú ṣe ń ṣíṣẹ́ lọ́nà tó péye. Àwọn nǹkan tó mú dídára ojú da one: ìran dáadáa. Ojú tó dára máa ń rí nǹkan kedere nítòsí àti jìnnà. Two, ìlera ojú. Kò sí ààrùn bí ìfòòró ojú, ìrora tàbí ìkúnyà omi ojú lọ́pọ̀. Three, ìmọ́tótó ojú. Mímọ ojú dáadáa máa ń ṣe fẹ́ ọwọ́ ẹlẹ́gìn kan ojú. Four, ìtọ́jú ojú. Kíka ìwé àti lílo fóònù kọ̀ǹpútà pẹ̀lú ìsinmi, lílo gíláàsì ojú bí dókítà bá pèsè. Ìdí tí dídára ojú fi ṣe pàtàkì, ó rán wa lọ́wọ́ láti ka ìwé, kọ́ ẹ̀kọ́ àti ṣiṣẹ́ dáadáa. Ó jẹ́ kókó fún ààbò bí nígbà tí a bá ń kọjá ọ̀nà tàbí wakọ̀. Ó mú ìlera ara àti ìgbé ayé rọrùn. Ohun tó lè ba ìdí dára ojú jẹ́ lílo fóònù tàbí tẹlifíṣàn pẹ̀lú àkókò pẹ́ẹ́ láìsinmi, kíkà níbi tí kì í tán ìmọ́lẹ̀ dáadáa, àìlo sí dókítà ojú fún àyẹ̀wò. Nisoki, dídára ojú jẹ́ apá kan pàtàkì nínú àìlera ènìyàn, ṣé ó sì yẹ kí á tọ́jú ojú wa dáadáa kí a lè rí ayé kedere?

Ọjọ́ ìsinmi jẹ́ ọjọ́ tí àyàn pàtàkì fún ìdákẹ́jẹ, ìsinmi àti ìdánilẹ́kọ̀ọ́ ara àti ọkàn nígbà tí a kò bá ṣiṣẹ́ tàbí ṣe iṣẹ́ díẹ̀ kan kan. Ìdí tí ọjọ́ ìsinmi fi ṣe pàtàkì, ìsinmi fún ara, ó ń fún ara láyè láti tún agbára ṣe lẹ́yìn iṣẹ́ tó pọ̀. Two, ìsinmi fún ọpọlọ, ó ń dín ìrírí sí ìbànújẹ́ àti ìkórìíra kù. Three, ìlera gbogbo, ó ń ran ìlera ara àti ọkàn lọ́wọ́, ó sì ń dènà ìlera tó ń wá láti iṣẹ́ pípọ̀jù. Four, àkókò fún ẹbí àti ará ẹni, ó ń jẹ́ kí ènìyàn lo àkókò pẹ̀lú ẹbí, ọ̀rẹ́ àti fún ara rẹ̀. Five, ìmúlò iṣẹ́ dáadáa, ẹni tí ó bá gba ìsinmi máa ń padà sí iṣẹ́ pẹ̀lú agbára àti ìfarabalẹ̀ tó pọ̀ sí i. Àpẹẹrẹ ọjọ́ ìsinmi, ọjọ́ àìkú Sunday, ọjọ́ àjọyọ̀ Àjọṣe, ọjọ́ tí ilé iṣẹ́ yàn gẹ́gẹ́ bí ìsinmi òṣìṣẹ́. Ní sókí ọjọ́ ìsinmi jẹ́ àkókò fún ìlera, ayọ̀ àti iṣẹ́ rere, ó sì yẹ kí ènìyàn máa ṣe fojú kó o fojú kó o.

Ó dáa jẹ́ kí n ṣàlàyé àkókò tí ọ̀pọ̀ ènìyàn máa ń fẹ́ràn jù lọ nínú ọjọ́ àti èdè rẹ̀. Ní wí gbogbogbò, àkókò tí ènìyàn fẹ́ràn jù lọ lọ máa ń yàtọ̀ sí ara wọn, ṣùgbọ́n àwọn àkókò kan wà tí ọ̀pọ̀ ènìyàn fẹ́ràn gan. Àwọn àkókò tí ọ̀pọ̀ ènìyàn fẹ́ràn jù lọ ní nínú ọjọ́ wà: òwúrọ̀, morning. Diẹ ènìyàn fẹ́ràn òwúrọ̀ nítorí pé ara àti ọpọlọ tún ń jẹ tuntun. Ó dáa fún ẹ̀kọ́, àdúrà àti iṣẹ́ tó nílò ìfarabalẹ̀. Two, ọ̀sán, àkókò afternoon. Àkókò iṣẹ́ pọ̀, ṣùgbọ́n àwọn mí fẹ́ràn rẹ̀ torí ìrìnàjò, oúnjẹ ọ̀sán tàbí ìsinmi kékeré. Three, ìrọ̀lẹ́, evening. Ọ̀pọ̀ ènìyàn fẹ́ràn ìrọ̀lẹ́ jù jùlọ. Ó jẹ́ àkókò ìsinmi lẹ́yìn iṣẹ́, ìpàdé pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́ àti ìdákẹ́jẹ́. Four, alẹ́. Diẹ ènìyàn fẹ́ràn alẹ́ torí ìdákẹ́jẹ́ àti ìfarabalẹ̀. Ó dáa fún ìrònú kíkà ìwé tàbí iṣẹ́ ẹ̀dá creative arts. Ìdí tí àkókò àyànfẹ́ fi yàtọ̀, ìwà ara ẹni, personality, iṣẹ́ tàbí ọkọ̀ tí ènìyàn ń ṣe, ìlera ara àti àṣà ẹni. Ní sókí, kò sí àkókò kan ṣoṣo tí gbogbo ènìyàn fẹ́ràn jù lọ nínú ọjọ́. Ṣùgbọ́n ìrọ̀lẹ́ àti alẹ́ ni ọ̀pọ̀ ènìyàn máa ń fẹ́ràn jù torí ìsinmi àti ìdákẹ́jẹ́. Tí o bá fẹ́, mo lè ṣe, mo lè sọ fún ọ bí o ṣe lè lo àkókò tí o fẹ́ràn jù lọ dáadáa.

Ó da, jẹ́ kí n ṣàlàyé bí a ṣe yẹ kí a ṣe ìmúra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà dáadáa. Ìmúra sílẹ̀ dáadáa jẹ́ ohun pàtàkì nítorí pé ìrísí ẹni ni oníbàárà máa kọ́kọ́ rí ó ṣe, ó sì le ní ipa lórí bí àwọn ṣe máa ń gba ọgbọ́n àti bòwọ̀ fún wọn. Ìlànà ìmúra dáadáa fún ìpàdé pẹ̀lú oníbàárà wà. Ìmúra tó mọ́ tó sì bójúmu. Aṣọ, aṣọ yẹ kí ó mọ́, ti kó sì ní àbàwón tàbí ìdọ̀tí. Má ṣe wọ aṣọ tó jojú jù tàbí tó hàn ara jù. Two, yàn aṣọ tó bá iṣẹ́ mu. Fún iṣẹ́ ọ́fíìsì, aṣọ alásẹ̀, sọ́ọ̀tì, ṣòkòtò tàbí aṣọ ìbílẹ̀ tó dáa. Fún obìnrin, gèlè kékeré, aṣọ tó bójúmu, bàtà tó dà. Three, àwọn aṣọ tó rọrùn. Yàn àwọn tó dákì bíi funfun, dúdú, búlúù tàbí àwọ̀ ilé. Má ṣe lo àwọn tó ń tan ojú jù. Four, ìtọ́jú ara ẹni. Gẹ irun dáadáa, fọ ara, lo òróró tàbí ìtura ara díẹ̀. Fi ìdájú pé ẹnu mọ́, ẹsẹ̀ mọ́ àti pé bàtà mọ́. Five, kíkó ara rẹ hàn gẹ́gẹ́ bí ẹni tó ṣẹ̀ tán. Ìmúra dáadáa ń fihàn pé o ní ìgbọ́kànlé ara ẹni àti ìbọ̀wọ̀ fún ẹni oníbàárà. Kókó pàtàkì, ìmúra rẹ ó gbùdó fi ìjọwọ ìbáṣẹ àti àmòdajú professionalism hàn. Ó dárá kí ó wọ ara rẹ nínú dígí kí ó tó lọ sí ìpàdé. Ní sókí, ìmúra dáadáa fún ìpàdé pẹ̀lú oníbàárà ó mú kí àfọwọ́ káfọwọ́ sí ọ kó sì mú kí ìpàdé lọ dáadáa.

Ọ̀nà àtọ́ka wa tó yẹ fún oúnjẹ tó lè jẹ́ kóko fún ìlera. Oúnjẹ tó lè jẹ tó jẹ́ rere fún ìlera ni oun, oun pé oúnjẹ dáa jẹ, oun ni oúnjẹ ìlera. Óun ní gbogbo àkópọ̀ ǹkan tí ara ènìyàn nílò láti dá ara rẹ̀ sókè kí ó sì máa bàjẹ́, kó máa bàjẹ́. Àwọn ǹkan pàtàkì tó wà nínú oúnjẹ ìlera wà: Àmíkárí protein fún ìdàgbàsókè ara àti àtúnṣe àwọn sílé. Àpẹẹrẹ ẹran, àdì màlúù, àdìẹ màlúù, ẹja, ẹ̀fọ́, ẹ̀wà, oyà. Two, àmísírí carbohydrate fún agbára ara kí ara lè ṣiṣẹ́ dáadáa. Àpẹẹrẹ ìrẹsì, ọkà, àgbàdo, búrẹ́dì, alágbọn. Three, ọ̀rá rere ọra rere healthy fat fún ìlera ọkàn, ọpọlọ àti àyà ara. Àpẹẹrẹ ewéko epo, ẹ̀pà, avocado, ẹja tí ó ní ọ̀rá. Four, fiber. Fiber fún ìdènà aìlera àyà àti ìmúlò atọ́ka wa. Àpẹẹrẹ ẹ̀fọ́, èso, ẹ̀wà, àgbàdo, ala aláwọ ewé. Five, vitamin àti mineral fún ìlera gbogbo ara àti ìtọ́jú ààrùn. Àpẹẹrẹ àwọn ewéko spinach, carrot, èso mango, orange, wàrà, milk. Six, omi fún ìfarapa ara, ìtọ́jú àwọ̀ ara àti ìmúlò gbogbo sílú. Àwọn ìlànà oúnjẹ ìlera máa ń jẹ́ púpọ̀ lọ́pọ̀ ṣùgbọ́n jẹ́ kékeré ní ìṣọ̀ kan lóòótọ́. Fi àwọ̀ ewéko àti èso kún ní gbogbo oúnjẹ. Dín oúnjẹ tí ó ní ṣúgà púpọ̀ àti ọ̀rá búburú kù. Má jẹ ní òru púpọ̀, jẹ kékeré ṣùgbọ́n ní ìṣọ̀ kan. Nisóò sookì oúnjẹ tó lè jẹ́ ìlera jẹ́ oúnjẹ tí ó ní gbogbo àmíkárí, àmísírí, ọ̀rá rere, fiber, vitamin, mineral àti omi tó sì jẹ́ pé ara ènìyàn lè lòó dáadáa láti jẹ́ kí ìlera dára.

Àwọn ohun tí ènìyàn máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan fún ìlera, ìdàgbàsókè àti ìbáṣepọ̀ pẹ̀lú ayé. Ni gbogbogbò, ó dára kí òwúrọ̀ jẹ́ àkókò ìtọ́jú ara, ìmọ̀lára rere àti ìmúlò agbára tó tó fún ọjọ́. Àwọn ohun tí ènìyàn lè ṣe ní òwúrọ̀ one jẹ́ látọ̀dọ̀ oòrùn. Ji látọ̀dọ̀ oòrùn. Rí i dájú pé ọjì ni àkókò tó dára. Kò ṣe é farabalẹ̀ ṣáájú kí o ṣe ohun mìíràn. Two, fọ ara àti inú. Fọ ẹ̀yìn, wé ọwọ́ àti ojú ara. Kí ara rẹ rí ìtẹ́lọ́rùn kí ó ṣe jẹ́ pé ọmọ ọmọ. Three, ṣe ìdárayá díẹ̀ exercise gẹ́gẹ́ bí ìrìn léṣe, gun kẹ̀kẹ́, yoga tàbí stretching. Ó ń tún ara ṣe, ó ń ran ọpọlọ lọ́wọ́ ó sì ń mú agbára ṣiṣẹ́ dáadáa. Four, jẹ oúnjẹ òwúrọ̀ breakfast. Jẹ ohun tó ní àmì káárì, àmì ṣírí, fiber àti vitamin. Ó ń fún ara àti ọpọlọ agbára tó yẹ. Five, ṣe ìtọ̀sí ọkàn. Se àdúrà, meditation tàbí ro ohun tó dára sílẹ̀. Ó ń mú ìmọ̀lára rere wá àti ìfarabalẹ̀. Six, ṣètò ọjọ́ rẹ. Kọ àkójọ iṣẹ́ rẹ ju kínú ohun tó ṣe pàtàkì. Ó ń ran ọ lọ́wọ́ láti ṣiṣẹ́ pẹ̀lú àṣeyọrí. Seven, gba omi díẹ̀. Mu omi láti tún omi ara ṣe lẹ́yìn oòrùn. Àkójọpọ̀ ìtọ́ni iṣẹ́ àkókò tó da. Je laa Jẹ látọ̀dọ̀ oòrùn five to seven ìṣẹ́jú. Fọ ara àti ẹnu five ìṣẹ́jú. Ìdárayá díẹ̀ fifteen to thirty ìṣẹ́jú. Oúnjẹ òwúrọ̀ fifteen to twenty ìṣẹ́jú. Ìtọ̀sí ọkàn five to ten ìṣẹ́jú. Ìṣètò ọjọ́ five ìṣẹ́jú. Gba omi ní gbogbo ìgbà. Ni sókí, òwúrọ̀ kọ̀ọ̀kan jẹ́ àkókò pàtàkì láti tọ́jú ara, ọpọlọ àti ìlera ìmọ̀lára kí ẹni tó bá ní àṣà rere lè ní ọjọ́ tó da.

Ó dáa jẹ́ kí n ṣàlàyé ìtumọ̀ data dáadáa. Data jẹ́ àkójọpọ̀ ìta àlàyé tàbí ìfihàn tí ó kọjú láti lò fún ìtúpalẹ̀, ìpinnu, tàbí ìmúlò ìmọ̀ ẹ̀rọ. Data lè jẹ́ nọ́mbà, ọ̀rọ̀, àwòrán, ohùn tàbí fídíò. Iru data: Data nọ́mbà, numerical data, ẹ́dà tí ó jẹ́ nọ́mbà. Àpẹẹrẹ ọjọ́ orí, owó, iye ènìyàn. Data ọ̀rọ̀, text, data tí ó jẹ́ ọ̀rọ̀ tàbí gbólóhùn. Àpẹẹrẹ orúkọ, àdírẹ́ẹ̀sì, ìròyìn. Data àwòrán, aṣe fídíò. Àpẹẹrẹ fọ́tò, fídíò, kámẹ́rà, ààbò. Data ohùn, audio data. Àpẹẹrẹ ìgbésílẹ̀ ohùn, orin. Ibi tí a tí ń lo data ni kọ̀m̀pútà àti Íńtánẹ́ẹ̀tì fún áàpù wẹ́ẹ̀bù àti ètò ayélujára. Ni ilé iṣẹ́ fún ìpinnu, ìṣètò àti ìtúpalẹ̀ ọjà. Ni ilé ẹ̀kọ́ fún ìwádìí àti ìtúpalẹ̀. Ni ìjọba fún ìṣètò àwùjọ àti ìdájọ́. Ìdí tí data fi ṣe pàtàkì, ó rán wa lọ́wọ́ láti ṣe ìpinnu tó dáa. Ó ń jẹ́ kó rọrùn láti mọ ohun tó ń ṣẹlẹ̀ gan. Ó jẹ́ ìpìlẹ̀ ìpìlẹ̀ fún èrò ayárábiàsà, ìtúpalẹ̀ àti ìmọ̀ ọjọ́ ìgbàlódé. A gbọdọ̀ pa data mọ́ dáadáa kí ó lè má bà à-- kó má bàjẹ́. Má ṣe pín data ara ẹni láìsí ìtẹ́wọ́gbà. Ní sókí, data jẹ́ àkójọpọ̀ àlàyé tí a fi ń ṣiṣẹ́, ronú àti ṣe ìpinnu nínú ayé ìgbàlódé.

Ó dáa jẹ́ kí n ṣe àlàyé ìtumọ̀ àti ìrísí àwọn ọdún dáadáa. Àwọn ọdún túmọ̀ sí àkókò tí a ń fi ń ka ìgbà tí ayé ń lọ, tí a fi ń mọ bí àkókò ṣe ń kọjá. Ọdún kan sí òmíràn. Ọdún kan jẹ́ àkókò tí, ó jẹ́ àkókò tí a n mọ ìgbà tí ọdún fi kọjá. Ọdún kan jẹ́ àkókò tí ayé, Earth fi ń yí oọ̀rùn ká lẹ́ẹ̀kan, ká lẹ́ẹ̀kan tó jẹ́ oṣù méjìlá. Báwo ni a ṣe ń ka ọdún? Ọjọ́ three hundred and sixty-five ló wà nínú ọdún kan. Ọjọ́ three hundred and sixty-six ló wà nínú ọdún àfikún tó máa ń wà lẹ́ẹ̀kan nínú ọdún mẹ́rin. Irú àwọn ọdún. Ọdún kàléńdà, kàlẹ́ńdà yẹ láti oṣù kíní January dé oṣù kejìlá December. Ọdún ẹ̀kọ́ academic year, ọdún tí ilé ẹ̀kọ́ fi ń ṣiṣẹ́ tí wọn o le bẹ̀rẹ̀ ní oṣù, oṣù míràn. Ọdún ìṣe business, ọdún tí ilé iṣẹ́ tàbí ìjọba ń fi ń ka owó wọlé àti owó tó jáde. Ọdún ìgbésí ayé, àkókò tí ènìyàn ti pé láyé láti ìgbá tan tí bí. Ìdí tí ọdún fi ṣe pàtàkì. A fi ń ṣètò ìgbé ayé, iṣẹ́ àti ẹ̀kọ́. Ó ń jẹ́ kó rọrùn láti mọ ìtàn àti ìrírí ayé. A fi ń mọ ìdàgbàsókè ènìyàn àti àwùjọ. Àwọn àpẹẹrẹ. Mo pé ọdún mẹ́wàá. Ọdún yìí ti kún fún ìrírí. Ní sókí, àwọn ọdún jẹ́ àkókò tí a ń fi ń ka ìgbà ayé láti ṣètò ìgbé ayé kí a sì mọ bí ìgbà ṣe ń kọjá.

Ó dáa, jẹ́ kí n ṣàlàyé ìtumọ̀ àti bí bátìrì fóònù ṣe ń ṣiṣẹ́ àti bí a ṣe lè tọ́jú rẹ̀ dáadáa. Bátìrì fóònù jẹ́ orísun agbára tí fóònù ń fẹ́ ń ṣiṣẹ́. Ó ń gba agbára iná mọ́ sínú rè, ó sì ń tú jáde díẹ̀ díẹ̀ láti jẹ́ kí fóònù lè ṣiṣẹ́. Láìsí bátìrì, fóònù kì í ṣiṣẹ́. Báwo ni bátìrì fóònù ń ṣe ń ṣiṣẹ́? A ń, a ń gba bátìrì nípasẹ̀ ṣájà. Agbára tí a gbà yìí ni fóònù máa ń lò fún ìpè, Íńtánẹ́ẹ̀tì, áàpù, àwòrán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdí tí bátìrì fóònù fi ṣe pàtàkì, ó jẹ́ kókó fún ìbánisọ̀rọ̀, ó jẹ́ kí á lò Íńtánẹ́ẹ̀tì, áàpù àti ìpè fídíò, ó wúlò fún iṣẹ́ ẹ̀kọ́ àti ààbò ìmajẹ́ǹsí. Ohun tó ń jẹ́ kí bátìrì yára rọ̀, lílo Íńtánẹ́ẹ̀tì àti fídíò lọ́pọ̀, ìmúlẹ̀ ìbòjú tó ga jù, fífi áàpù púpọ̀ sí lọ́pọ̀lọpọ̀. Bí a ṣe lè tọ́jú bátìrì fún fóònù dáadáa, one má jẹ́ kí bátìrì rọ́ tá pátápátá lọ́pọ̀. Two, má gba dé hundred percent lọ́pọ̀, dá a dúró ní eighty, ninety bí o bá ṣe ṣe. Three, má lò fóònù púpọ̀ nígbà tí ó wà lórí ṣájà. Four, má fi fóònù sí ibi tó gbaná gan, tó gbóná gan. Five, lò ṣájà tó dá tí ilé-iṣẹ́ fóònù dá. Ni sókí, bátìrì fóònù ní agbára ayélujára fóònù, ó sì yẹ kí ó tọ́jú rè dáadáa kí ó lè pé kó sì má bá a jẹ́ yára yára.

Óda, mo máa ṣàlàyé, máa ma ṣàlàyé ẹ̀ gẹ́gẹ́ bí tí ènìyàn bá sín tó bá sùn, torí pé ó dájú pé èyí ni ó túmọ̀ sí. Sísún jẹ́ ìgbà tí ara àti ọpọlọ ènìyàn ń sinmi láti tún agbára ṣe lẹ́yìn iṣẹ́ òjọ́. Ó jẹ́ apá kan pàtàkì nínú ìlera ènìyàn. Kí ni ń ṣẹlẹ̀ ní tí ènìyàn bá sùn? One. Ara ń sinmi, àwọn iṣan ara ń tura, ara ń tún agbára tí ó lọ ní ọjọ́ ṣe. Two, ọpọlọ ń ṣiṣẹ́ lọ́nà mìíràn. Ọpọlọ ṣètò ìrántí àti ìmọ̀ tuntun. Ó ń rán ẹni lọ́wọ́ láti rántí ohun tí ó kọ́ tọ́kọ̀. Three, ìlera ń dára sí. Sísún ṣo, sísún tó péye ń mú ààbò ara, ìmúnìjí lágbára, ó ń dín ewu àrùn bí ìbànújẹ́, àtọ̀gbẹ àti àìlera ọkàn kù. Four, ìmọ̀lára ń tura, ó ń dín ìkórira, ìbànújẹ́ àti ìrònú púpọ̀ kù. Ìdí tí sísún fi ṣe pàtàkì, ó ń fún ara àti ọpọlọ ní agbára tuntun, ó ń jẹ́ kí ènìyàn rò dáadáa, ṣiṣẹ́ dáadáa, ó ń ran ìlera ara àti ọkàn lọ́wọ́. Ohun tó lè ṣẹlẹ̀ ní tí èèyàn kò bá sùn dáadáa, iré, ìrẹwẹ̀sì àti àìlera ara, ìbànújẹ́ àti ìkórira, ìṣòro, ìrántí àti ìfarabalẹ̀. Àkókò sísún tó da, àgbàlagbà, àgbàlagbà wákàtí seven to nine lọ́jọ́ kan. Ọmọdé jù bẹ́ẹ̀ lọ. Ní sókí, tí ènìyàn bá sùn dáadáa, ara àti ọpọlọ rẹ̀ máa ń túbọ̀ lágbára, ìlera yóò dáa, ọjọ́ rẹ yóò, ọjọ́ rẹ sì máa lọ dáadáa.

Òdà jẹ́ kí n ṣàlàyé bí a ṣe lè kojú ìṣòro níbi iṣẹ́ ní ọ̀nà tó da àti tó wúlò. Ìṣòro ibi iṣẹ́ lè jẹ́ ìkórìíra láàárín òṣìṣẹ́, iṣẹ́ púpọ̀ ju àilòyọ́ ṣe, àlọ́jọ́ ṣe, kedere tàbí ìbánisọ̀rọ̀ tí kò péye. Mímọ̀ bí a ṣe lè kojú wọn máa ń jẹ́ kí ó rọrùn láti ṣiṣẹ́ pẹ̀lú ìtẹ́lọ́rùn. Àwọn ọ̀nà láti kojú ìṣòro ibi iṣẹ́ one mọ ìṣòro dáadáa, ṣàlàyé kedere ohun tí ìṣòro jẹ́ kí o tó dáhùn síi, má ṣe dá lórí ìbànújẹ́, lo ọ̀gbọn, two, bá a sọ̀rọ̀ pẹ̀lú ìtẹ́lọ́rùn, bínú kóró so ìmọ̀lára rí ní ọ̀nà tó tọ́ kí ẹ sì pẹ̀lú bínú, gbogbo ohun pẹ̀lú ẹni tí ìṣòro kan three, lo ìbánisọ̀rọ̀ rere, gbọ́ ohun tí ẹlòmíràn ń sọ, bèèrè ìbéèrè láti yé ohun tí wọ́n ń ṣe tó ń ṣẹlẹ̀. four, bèèrè ìrànwọ́ lọ́dọ̀ olórí tí ìṣòro bá kọjá agbára rẹ, sọ fún alákòóso tàbí HR. five, ṣètò àkókò àti iṣẹ́ dáadáa tí iṣẹ́ bá pọ̀ jù, kọ àtọ́kọ̀ àtòjọ́ iṣẹ́ jọ, pín wọn sí àkókò. six, ṣàkóso ìmọ̀lára ara ẹni, má jẹ́ kí ìbànújẹ́ tàbí ìkórìíra dárí ìpinnu rẹ, gba ìsinmi díẹ̀ bí o bá nílò. seven, kọ̀ láti inú ìṣòro, wọ ìṣòro gẹ́gẹ́ bí àǹfààní láti kẹ́kọ̀ọ́ àti dàgbà. Ohun tí a kọ́ kò yé kí a ṣe, má ṣe bínú sí ẹlẹgbẹ́ ẹ, ìṣe ni gbangba, má ṣe tàn ìṣòro káàkiri, má ṣe dá ìbínú lórí ìbínú. Ni sóòkì láti kojú ìṣòro ibi iṣẹ́, a nílò ìfarabalẹ̀, ìbánisọ̀rọ̀ rere, ìṣàkóso ìmọ̀lára àti ìmọ̀ràn láti yanjú ìṣòro ní ọ̀ pẹ̀lú ọlọ́gbọ́n.

Alabaṣiṣẹ́pọ̀ jẹ́ ẹni tí ó bá ń ṣiṣẹ́ pọ̀, tàbí ẹni tí ó bá ń ṣe ohun kan pọ̀ láti dé àfojúsùn kan. Ó lè jẹ́ ní ibi iṣẹ́, ní ilé ẹ̀kọ́ tàbí nínú ìṣòwò. Iru alabaṣiṣẹ́pọ̀ wà. Alabaṣiṣẹ́pọ̀ ibi iṣẹ́: ẹlẹgbẹ́ tí ẹ ń ṣiṣẹ́ pọ̀ nínú ilé iṣẹ́ kan. Alabaṣiṣẹ́pọ̀ ìṣòwò: ẹni tí ẹ ń dá ìṣòwò pọ̀, tí ẹ ń pín èrè àti ojúṣe. Alabaṣiṣẹ́pọ̀ ẹ̀kọ́: ẹlẹgbẹ́ tí ẹ ń kẹ́kọ̀ọ́ tàbí ṣe iṣẹ́ papọ̀. Àwọn àmì ìmọ̀ràn alábàṣiṣẹ́pọ̀ tó dáa. Ìbánisọ̀rọ̀ rere, sísọ̀rọ̀ kedere àti gbígbọ́ ara ẹni. Ìgbọ́kànlé, gbígbékànlé ara ẹni láàárín ara yin. Ìbọ̀wọ̀, Ìbọ̀wọ̀ fún èrò àti àkókò ara ẹni. Ìfarapa, ojúṣe, ṣíṣe apákan jẹ́ẹ́rẹ́ dáadáa. Ìdí tí alabaṣiṣẹ́pọ̀ fi ṣe pàtàkì. Ó mú iṣẹ́ rọrùn, ó ń jẹ́ kó yára dé ibi afẹ́de. Ó mú ìmọ̀ àti ìrírí pọ̀ sí òun ti a ṣèṣe kù. Ohun tí alabaṣiṣẹ́pọ̀ rere kò yẹ kí ó má ṣe jẹ́ olótítọ́, kí ó má ṣe yọ ojúṣe rẹ̀ kúrò lọ́rùn, kí ó má ṣe da ìjà sílẹ̀. Nisoki alabaṣiṣẹ́pọ̀ jẹ́ ẹni tí ó ṣe ṣe pọ̀ mọ́, tí ẹ ń fọwọ́ ṣọ́wọ́ pọ̀ láti ṣàṣeyọri ohun kan. Tí o bá fẹ́, mo lè tún sọ fún ọ bí a ṣe lè jẹ́ alabaṣiṣẹ́pọ̀ rere.

Ó dáa jẹ́ kí n ṣàlàyé oúnjẹ àkàrà dáadáa. Àkàrà jẹ́ oúnjẹ àṣà Yorùbá tí a ṣẹ̀ láti ẹ̀wà tí a yọ awọ rẹ̀ tí a sì lọ tàbí lọ sí dídán a sì ń dín ín nínu epo gbígbóná. Ó jẹ́ oúnjẹ tí ọ̀pọ̀ ènìyàn fẹ́ràn gan páápàá ojù lọ ní òwúrọ̀. Báwo ni a ṣe ń ṣe àkàrà? A yọ awọ ẹ̀wà, a sì lọ tàbí lọ lọ́ lọ. A fi ata, àlùbọ́sà àti iyọ̀kùn, àlù títí yóò fi tọrọ. A sì dín ín nínu epo gbígbóná. Àwọn ohun tí àkàrà ní àmì kárí, protein láti inú ẹ̀wà, agbára energy fún ara, díẹ̀ ọ̀rá láti inú epo tí a fi dín. Ànfàní àkàrà, ó ń fún ara ní agbára, ó mú ẹni kùnúra títí di ìgbà mìíràn. Ó rọrùn láti rí, kò sí ìgbọ́wọ́ púpọ̀. Ohun tí a yẹ kí a ṣọ́ra fún, má jẹ àkàrà púpọ̀ púpọ̀ jù torí epo púpọ̀ púpọ̀ ló ní. Ó dára láti jẹ pẹ̀lú oúnjẹ mìíràn bí i ogi, àkàrà òyìnbó, ewéko tàbí ewédú. Níbo ni a máa ń jẹ àkàrà? Ní òwúrọ̀ gẹ́gẹ́ bí i oúnjẹ àárọ̀, ní ayẹyẹ ìpàdé àti nígbà ìsinmi. Níṣokí, àkàrà jẹ́ oúnjẹ àṣà Yorùbá tí ó dùn tí ó sì ń fún ara ní agbára. Ṣùgbọ́n a gbudọ̀ jẹ ẹ́ ní ìwọ̀n tó yẹ fún ìlera. Tí ọ bá fẹ́ mọ̀ lè tún sọ fún ọ bí a ṣè lè ṣe àkàrà ní ìlera jùlọ.

Ó dáa e jẹ́ kí n ṣàlàyé yàrá tí ọ̀pọ̀ ènìyàn máa ń fẹ́ràn jù lọ nínú ilé àti ìdí tí wọ́n fi fẹ́ràn wọn. Ní gbogbogbò, yàrá tí ènìyàn fẹ́ràn jù ló lè yàtọ̀ sí yara ẹni, ṣùgbọ́n àwọn yàrá kan wà tí ó wọ́pọ̀ gan an nínú ilé. Àwọn yàrá tí ọ̀pọ̀ ènìyàn fẹ́ràn jù lọ. Yàrá ìsinmi bedroom: ọ̀pọ̀ ènìyàn fẹ́ràn yàrá ìsun jù lọ. Ó jẹ́ ibi ìsinmi, ìtùnú àti àṣírí, a ti ń sun, hóòrò àti sinmi níbẹ̀. 2. Yàrá ìtẹ́lọ́rùn/yàrá ìgbàlódé living room/parlour: ó jẹ́ ibi tí ẹbí àti àlejò tí ń jókòó àti wo tẹlifíṣàn bá ara wa sọ̀rọ̀ àti sinmi. 3. Yàrá ìdáná kitchen: jẹ ẹniyan fẹ́ràn yàrá ìdáná torí oúnjẹ. O je ibi ti a ti n se ounje ati ko itelorun ebi jo 4. Yàrá iṣẹ́ tàbí ẹ̀kọ́ study/office: fún ẹni tí ó fẹ́ ṣíṣẹ́ tàbí kẹ́kọ̀ọ́, ó ń fún un ní ìfarabalẹ̀ àti ìdákẹ́jẹ́. Ìdí tí yàrá àyànfẹ́ fi yàtọ̀ ó wà ìwà ara ẹni, ohun tí ènìyàn fi ń lò yàrá náà ṣe, ìlera àti ìmọ̀lára ẹni. Ní sókí, yàrá ìsun ni ọ̀pọ̀ ènìyàn fẹ́ràn jù lọ nínú ilé torí ìsinmi àti àsírí. Ṣùgbọ́n, gbogbo yàrá nínú ilé ní ìtọ́bi ti ẹ̀. Tí o bá fẹ́ mọ̀ lè tún ṣàlàyé bí a ṣe lè mọ̀ yàrá ayànfẹ́ dáa sí.

Ó dáa jẹ́ kí n ṣàlàyé bí a ṣe lè bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn ní ọ̀nà tó tọ́ àti pẹ̀lú ìbọ̀wọ̀. Bí a ṣe ń bèrè ọ̀nà dáadáa ń jẹ́ kí kò rọrùn fún ẹni tí a bèrè lọ́wọ́ láti ràn wá lọ́wọ́ ó sì ń di ìṣòro kù. Ìgbésẹ̀ bí a ṣe n lè bèrè ọ̀nà. One. Kí ẹni náà ní ìbọ̀wọ̀, bèrè pẹ̀lú ìkíni. Àpèléwu, ẹ̀ka sán má, ẹ̀ka sán sá. Two. Bẹ̀rẹ̀ lọ́wọ́ pẹ̀lú ìtẹ́lọ́rùn. Má bèrè ní ìbínú tàbí pẹ̀lú ìrora. Sọ ìbéèrè rẹ kedere. Three. Lo ọ̀rọ̀ ìbọ̀wọ̀, lo jọ̀wọ́, ẹ jọ̀, ẹ jọ̀, ẹ jọ̀. Four. Ṣàlàyé ibi tí o fẹ́ lọ dáadáa, dárúkọ orúkọ ibi, àmì ọ̀nà tàbí ilé tó súnmọ́. Five. Gbọ́ dáadáa, má da ẹni tí ń sọ ọ̀nà dúró. Bẹ̀rẹ̀ ìtumọ̀ bí kò bá yé ọ. Six. Dúpẹ́ lẹ́yìn náà ṣe èsèun tàbí mo dúpẹ́ gan-an. Àpẹẹrẹ bí a ṣe lè bèrè ọ̀nà. Ẹ̀ka sán má, ẹ jọ̀, ṣe ẹ lè sọ fún mi bí mo ṣe lè dé ilé ìwòsàn ìjọba? Ìdí tí ìbọ̀wọ̀ fi ṣe pàtàkì. Ó mú kí ẹni tí a ń bèrè lọ́wọ́ rẹ̀ fé fẹ́ ràn wá lọ́wọ́. Ó ń fi ìwà rere hàn. Ó ń jẹ́ kò rọrùn láti rí ìrànlọ́wọ́. Nísòkì, bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú ìbọ̀wọ̀, ìkíni àti ọ̀rọ̀ kedere kí ìrànlọ́wọ́ lè wá rọrùn.

Ó dáa jẹ́ kí n ṣàlàyé jíjí ní òwúrọ̀ dáadáa. Jíjí ní òwúrọ̀ túmọ̀ sí jí láti oòrùn ní kùtùkùtù láti bẹ̀rẹ̀ ọjọ́ tuntun. Ó jẹ́ àṣà rere tí ó ní àǹfààní púpọ̀ fún ìlera àti ìṣètò ìgbé ayé. Àǹfààní jíjí ní òwúrọ̀.1. Ara àti ọpọlọ tuntun. Òwúrọ̀ ń fún ara ní ìtura àti agbára tuntun. 2. Àkókò pẹ̀lú ìdákẹ́jẹ́ kò sì ariwo púpọ̀. Ó rọrùn láti ro àti gbèrò ọjà. 3. Ìṣètò ọjọ́ dáadáa. Ẹni tó n jí ní òwúrọ̀ máa ń ṣètò iṣẹ́ rẹ̀ dáadáa kó sì máa sáré. 4. Ìlera ara. Ó ń rán sísun dáadáa lọ́wọ́ ní alẹ́, ó dí ìrẹwà síkù. 5. Àṣeyọrí nínú iṣẹ́ àti ẹ̀kọ́. Ó ń mú ìfarabalẹ̀ pọ̀ sí ohun tí a lè ṣe lẹ́yìn jíjí. Fọ ẹnu àti ara, mu omi díẹ̀, ṣe àdúrà tàbí ro jinlẹ̀, ṣe ìdárayá kékeré, gbégbè gbèrò ọjọ́. Bí a ṣe lè kọ ara wa sílẹ̀ jíjí òwúrọ̀, sùn ní kùtùkùtù, dín lílò fóònù kù ṣáájú oòrùn, jí jẹ ni àkókò kan náà lójoojúmọ́. Ní sókí, jíjí ní òwúrọ̀ jẹ́ àṣà rere tó ń mú ìlera, ìṣètò àti àṣeyọrí wá.

Etí gbọ́ túmọ̀ sí agbára tí ènìyàn fi ń gbọ́ ohùn. Etí jẹ́ apakan pàtàkì nínú ara ènìyàn, ó ń jẹ́ ká gbọ́ ọ̀rọ̀, orin, ìkìlọ̀ àti gbogbo irú ohùn tó yí wà ká. Etí, bí etí gbọ́ ṣe ń ṣiṣẹ́, ohùn ń wọ etí ìta, ó ń lọ sí etí àárín níbi tí egungun kékeré wà. Lẹ́yìn náà ó ń lọ sí etí inú tí ọpọlọ fi ń túmọ̀ ohùn náà sí ohun tí alẹ-- alààyè. Ìdí tí etí gbọ́ fi ń ṣe pàtàkì, ó ń jẹ́ ká bá àwọn ènìyàn sọ̀rọ̀ dáadáa, ó ń rán wa lọ́wọ́ láti kí e ṣi ewubẹ̀, kí kí-- kí kí bẹ ọkọ, ó ń mú kí a gbádùn orin àti ìròyìn. Ohun tí ó lè ba etí gbọ́ jẹ́ ohun tó ga jùlọ orin tó pariwo jù, ìtẹ-- ìtètè tàbí àrùn etí, fífi nǹkan sínú etí. Bí a ṣe lè tọ́jú etí, etí gbọ́, 1. Máa gbọ́ orin tó ga jù, 2. Máa fi nǹkan sínú etí, 3. Tọ́jú àrùn etí kíákíá, 4. Wí-- wẹ etí lórí pẹ̀lú ìṣọ̀rọ̀. Nís-- ní só kí etí gbọ́ jẹ́ ẹ̀bùn pàtàkì tí a gbọ́dọ̀ tọ́jú dáadáa nítorí ó jẹ́ ká gbọ́ ààyè yí wà ká ká sì bá ènìyàn sọ̀rọ̀. Bí a bá ń sọ ní gbogbogbò, ọ̀pọ̀ ènìyàn fẹ́ràn yàrá ìṣùn jùlọ nínú ilé. Ìdí ni pé ó jẹ́ ibi ìsinmi àti ìtùnú, ó jẹ́ ibi àṣírí ẹni àti ń ṣùn ro sinmi, a sì ń tún ara ṣe níbẹ̀. Lẹ́yìn yàrá ìṣùn, ọ̀pọ̀ ènìyàn tún fẹ́ràn yàrá ìtọ-- ìtẹ́lọ́rùn, parlour, fún ìgbádùn àti ìbáṣepọ̀. Yàrá ìdáná, pàápàá fún ẹni tí ó fẹ́ràn síse oúnjẹ. Nísọ́ kí yàrá ìṣùn ni yàrá tí ọ̀pọ̀ ènìyàn fẹ́ràn jù torí ìsinmi àti ìtẹ́lọ́rùn tí ó ń fún ni.

Ẹ̀rọ ìlera túmọ̀ sí ọ̀nà tí ènìyàn fi ń rọ nípa ìlera rẹ̀. Èyí bí a ṣe ń wọ tọ́jú àti ń ṣàkóso ara àti ọpọlọ wa kí a lè wà láyé dáadáa. Ó jẹ́ ìrọ̀rùn tó dá lórí ìlera ara, ìlera ọpọlọ àti ìlera ìmọ̀lára. Àwọn apá kan èrò ìlera wà. Ìlera ara jẹ́ jíjẹ oúnjẹ tó ní ìlera, ṣíṣe ìdárayá lọ́pọ̀lọpọ̀, ṣíṣún dáadáa. 2. Ìlera ọpọlọ, ríro, rere, yíyá gò fún ìrònú burúkú nígbà ìsinmi àti ìdákẹ́jẹ. 3. Iléra ìmọ̀lára, mímọ ìmọ̀lára ẹni àti bí a ṣe ń ṣàkóso rẹ̀. Yíyá, bi ìbáṣepọ̀ rere pẹ̀lú àwọn ènìyàn. Ìdí tí èrò ìlera fi ṣe pàtàkì, ó ń rán wa lọ́wọ́ láti ṣe àṣà tó dáa fún ara wa. Ó ń dí ewu àìlera kù, ó mú ìgbé ayé dùn àti péye. Bí a ṣe lè ní èrò ìlera rere, máa ro ara rẹ gẹ́gẹ́ bí ohun pàtàkì. Má gbọ́ ara rẹ, má ṣe fi ara rẹ rú. Kọ́ láti ṣe àṣàyàn tó dá nípa ìlera lójoojúmọ́. Ní só kí ẹ̀rọ ìlera jẹ́ ìrọ̀run rere tí a fi ń dáàbò bo ìlera ara, ọpọlọ àti ìmọ̀lára wa. Ó sì jẹ́ ìpínlẹ̀ fún ìgbé ayé tó dáa. Irinàjò lọ sí ibi iṣẹ́ túmọ̀ sí bí ènìyàn ṣe ń bọ̀ láti lé lọ sí lati le lo si ibi tí ó ti ń ṣiṣẹ́ lójoojúmọ́. Ó lè jẹ́ nípasẹ̀ rínrin ẹsẹ̀, kẹ̀kẹ́, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tàbí ọkọ̀ akérò. Àwọn ọ̀nà tí a fi ń rìn lọ sí ibi iṣẹ́ ni: 1. Rínrin ẹsẹ̀. Ó dáa fún ìlera ara, ó yẹ fún ẹni tí ibi iṣẹ́ rẹ̀ kò jìnnà. 2. Kẹ̀kẹ́. Ó yára díẹ̀ ó sì jẹ́ ìdárayá. 3. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ aládàni. Ó rọrùn ṣùgbọ́n ó lè jẹ́ gbowó. 4. Ọkọ̀ akérò, bọ́ọ̀sì, kẹ̀kẹ́ marwa, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó dín owó kù ṣùgbọ́n ó lè gba àkókò. Ìṣòro tí ìrìnàjò lọ sí ibi iṣẹ́ lè mú wá. Ídípọ̀ ọkọ̀, traffic, ìrèwẹ̀sì àti àkókò tí ń lọ, ìfarapa tàbí ewu popo òpópónà. Bí a ṣe lè mú ìrìnàjò lọ sí ibi iṣẹ́ rọrùn. 1. Jáde ní kùtùkùtù kí ìdípọ̀ ọkọ̀ má bá ọ lórí. 2. Gbero ọ̀nà mìíràn mọ ọ̀nà tó yára jùlọ àti ọ̀nà àìlera kéékèèké. 3.Ṣètò àkókò dáadáa. 4. Lo àkókò ìrìnàjò dáadáa. Gbọ́ orin, kọ ìmọ̀ tuntun tàbí sinmi ọ̀pọ̀lọpọ̀. Ìdí tí ìrìnàjò lọ sí ibi iṣẹ́ se ṣe pàtàkì, ó ń jẹ́ kí a dé ibi iṣẹ́ ní àkókò, ó ní ipa lórí ìṣẹ̀dájọ́ iṣẹ́ àti ìmọ̀lára ẹni.

Ó dáa e jẹ́ kí n ṣàlàyé bí a ṣe lè kojú ìṣòro ní ibi iṣẹ́ ní ọ̀nà tó da àti tó wúlò. Ìṣòro ibi iṣẹ́ lè jẹ́ ìkórìíra láárín òṣìṣẹ́, iṣẹ́ púpọ̀ ju àìlójú ṣe ké-- kẹ́dẹ́re tàbí ìbánisọ̀rọ̀ tí kò péye. Mímọ bí a ṣe lè kojú wọn máa ń jẹ́ kó rọrùn láti ṣiṣẹ́ pẹ̀lú ìtẹ́lọ́rùn. Àwọn ọ̀nà láti kojú ìṣòro ibi iṣẹ́. One: máa ìṣòro dáadáa. Ṣàlàyé kẹ́dẹ́re ohun tí ìṣòro jẹ́ kí o tó dáhùn sí, má ṣe dá lórí ìbànújẹ́. Ló ọgbọ́n. Two: bá sọ̀rọ̀ pẹ̀lú ìtẹ́lọ́rùn, bínú korò, sọ ìmọ̀lára rẹ ní ọ̀nà tó tọ́, kí iṣẹ́ pẹ̀lú ìbínú. Gbi imọ̀ran pẹ̀lú ẹni tí ìṣòro kan. Three: lọ ìbánisọ̀rọ̀ rere, gbọ́ ohun tí ẹlòmíràn ń sọ, bèèrè ìbéèrè láti yẹ ohun tó ń ṣẹlẹ̀. Four: bèèrè ìrànwọ́ lọ́dọ̀ olórí tí ìṣòro bá kọjá agbára rẹ, sọ fún alákòóso tàbí HR. Five, ṣètò àkókò àti iṣẹ́ dáadáa. Tí iṣẹ́ bá pọ̀ jù, kọ àtọjọ́ iṣẹ́ jù, pín àsìkò, pín sí àkókò. Six, ṣàkóso ìmọ̀lára ara ẹni. Má jẹ́ kí ìbànújẹ́ tàbí ìkórìíra dárí ìpinnu rẹ. Gba ìsinmi díẹ̀ bí o bá nílò. Seven: kọ́lẹ̀ kọ̀ láti inú ìṣòro. Wo ìṣòro gẹ́gẹ́ bí àǹfààní láti kẹ́kọ̀ọ́ àti dàgbà. Ohun tí a kò yẹ kí á ṣe, má ṣe bínú sí ẹlẹgbẹ́ iṣẹ́ ní gbangba. Má ṣe tan ìṣòro káàkiri. Má ṣe dá ìbínú lórí ìbínú. Ní sókí, láti kojú ìṣòro ibi iṣẹ́, a nílò ìfarabalẹ̀, ìbánisọ̀rọ̀ rere, ìṣàkóso ìmọ̀lára àti ìmúra láti yanjú ìṣòro nígbọ̀. Jíjó jẹ́ ìṣe tí ara fi ń rín, ń yí tàbí ń ro lọ́nà orin tàbí ìlù láti fi ayọ̀, ìmọ̀lára tàbí àṣà hàn. Ó jẹ́ apá kan pàtàkì nínú àṣà Yoruba àti ìgbé ayé ojoojúmọ́. Irú jíjó. One, jíjó àṣà traditional dance bíi bàtá, ṣàngó, ẹgẹ́dẹ́, àpàlà tàbí òdùndún a máa ń lò ó ní àjọyọ̀, ìgbéyàwó àti ayẹyẹ. Two, jíjó ìgbàlódé modern dance bíi hip-hop, Afrobeat, breakdance àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó wọ́pọ̀ láàárín àwọn ọ̀dọ́. Three, jíjó ìdárayá exercise dance bíi Zumba, aerobics. Ìdí tí jíjó fi ṣe pàtàkì, ó ń mú ayọ̀ àti ìtẹ́lọ́rùn ọkàn wá. Ó ń jẹ́ ìdárayá ara tó mú ìlera dára. Ó mú ìbáṣepọ̀ àwùjọ lágbára. Ó ń jẹ́ kó rọrùn láti sọ ìmọ̀lára ẹni lá jáde láìsọ̀rọ̀. Àǹfààní jíjó fún ìlera, ó ń dín ọ̀rá ara kù, ó ń mú agbára ara àti ìfarabalẹ̀ pọ̀ sí i, ó ń dín ìbànújẹ́ àti ìkórìíra kù. Ní sókí, jíjó jẹ́ ọ̀nà láti fi ara hàn, láti ṣe ayẹyẹ àti láti dáàbòbo ìlera ara àti ọkàn.

Ó dáa jẹ́ kí n ṣàlàyé ìtumọ̀ àti bí bátìrì fóònù ṣe ń ṣiṣẹ́ àti bí a ṣe lè tọ́jú rẹ̀ dáadáa. Bátìrì fóònù jẹ́ orísun agbára tí fóònù fi ń ṣiṣẹ́. Ó ń pa agbára iná mọ́ sínú rẹ̀ ó sì ń tu jáde díẹ̀ díẹ̀ láti jẹ́ kí fóònù lè ṣiṣẹ́. Láìsí bátìrì, fóònù kì í ṣiṣẹ́. Báwo ni bátìrì fóònù ṣe ń ṣiṣẹ́? A ń ba bátìrì nípa, nípasẹ̀ ṣájà. Agbára tí a gbà yìí ni fóònù máa ń lò fún ìpè, Íńtánẹ́ẹ̀tì, áàpù, àwòrán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdí tí bátìrì fóònù fi ṣe pàtàkì. Ó jẹ́ kókó fún ìbánisọ̀rọ̀, ó jẹ́ kí a lo Íńtánẹ́ẹ̀tì, áàpù àti ìpè fídíò. Ó wó ló fún iṣẹ́ ẹ̀kọ́ àti ààbò emergency. Ohun tó ń jẹ́ kí bátìrì yára ró. Lílo Íńtánẹ́ẹ̀tì àti fídíò lọ́pọ̀, ìmọ́lẹ̀ ìbòjú tó ga jù, fífi áàpù púpọ̀ sí, ó ṣe, ó ṣe lọ́pọ̀lọ́pọ̀. Bí a ṣe lè tọ́jú bátìrì fóònù dáadáa. Àkókò, má jẹ́ kí bátìrì ró tán pátápátá lọ́pọ̀. Ekejì, má gba a dé hundred percent lọ́pọ̀, dáa dúró ní eighty to ninety bí ọ bá ṣe ṣe. Éketa, má lọ fóònù púpọ̀ nígbà tí ó wà lórí ṣájà. Fọ́, má fi fóònù sí ibi tó gbóná gan. Ekaarun, lo ṣájà tó da ti ilẹ̀ ilé-iṣẹ́ fún fóònù dáa. Ní sò kí, bátìrì fóònù ní agbára àìní lò jára fóònù, ó yẹ kí á tọ́jú rẹ̀ dáadáa kí ó lè pẹ́ kó sì má bàjẹ́ yára yára. Sísun jẹ́ ìgbà tí ara àti ọpọlọ ènìyàn ń sinmi láti tún agbára ṣe lẹ́yìn ìṣẹ́ òjọ́. Ó jẹ́ apá kan pàtàkì nínú ìlera ènìyàn. Kí niì ṣẹ́lẹ̀ tí ènìyàn bá sùn? Wán, ara ń sinmi. Àwọn ìṣàn ara ń tura. Ara ń tu agbára tí yóò lò ní ọjọ́ òsẹ̀. Tú, ọpọlọ ń ṣiṣẹ́ lọ́nà mìíràn. Ọpọlọ ń ṣètò ìrántí àti ìmọ̀ tuntun. Ó ń rán ẹni lọ́wọ́ láti rántí ohun tí ó kọ́. Éketa, ìlera ń dára sí. Sísun tó péye ń mú ààbò ara, immunity lágbára. Ó ń dí ewu àrùn bí ìbànújẹ́, àtọ̀gbẹ àti àìlera ọkàn kù. Ikerin, ìmọ̀ra ìtura ó ń dí ìkórira, ìbànújẹ́ àti ìrònú, ìrònú púpọ̀ kù. Ìdí tí sísun fi ṣe pàtàkì. Ó ń fún ara àti ọpọlọ ní agbára tuntun tó ń jẹ́ kí ènìyàn ró dáadáa, ṣiṣẹ́ dáadáa. Ó ń ran ìlera ara àti ọkàn lọ́wọ́. Ohun tó lè ṣẹlẹ̀ tí ènìyàn kò bá sùn dáadáa. Irewẹ̀sì àti àìlera, ìbànújẹ́ àti ìkórira, ìṣòro, ìrántí àti ìfarabalẹ̀. Àkókò sísun tó da agbàlagbà wà kàcí seven to nine lójo kan, ọmọdé jù bẹ́ẹ̀ lọ. Ní sòkí, tí ènìyàn bá sùn dáadáa, ara àti ọpọlọ rẹ̀ má ń túbọ̀ lágbára. Eléra yóò dà, ojú rẹ̀ yóò sì máa ń lọ dáadáa.